Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe máa ń tún àwọn nǹkan ṣe. Mo lè tún bàtà ṣe, mo lè tún maṣíìnì ránṣọ ṣe, mo lè tún ago ṣe, mo lè tún oríṣìíríṣìí nǹkan ṣe. Àkọ́kọ́ nípa bí a ṣe ń tún bàtà ṣe. Ó dígbà-- ó dí-- ó dá lé lórí nǹkan tí, bí ohun tó ṣe bàtà náà. Tí bàtà náà bá jẹ́ èyí tó ti já lórun àbí èyí tó ti já ní ìdí, a máa pàrọ̀ ìdí rẹ̀. Tí ó bá sì jẹ́ títí ori ni, a máa pàrọ̀ orí rẹ̀.

Kọ́kọ́ mi ò ní ọkọ̀, ṣùgbọ́n nínú ọkọ̀ èrò, èmi ò kí ń jẹun nínú ọkọ̀ èrò. Ìmáa jẹun nínú ọkọ̀ èrò kò bá ìlàkàrí mu torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà nínú ọkọ̀ ni wọ́n lè má fẹ́ràn irú oúńjẹ tí mò ń jẹ. Fún ìdí èyí, kí n máa jẹun nínú ọkọ̀ kò bá ìlànà àti ìṣe sí mi.

Rárá, èmi ò kí ń jẹ gúm. Gúómù jẹ́ ǹkan èèwọ̀ fún mi nítorí àwọn àdínkù, àwọn ìpalára tí ó máa ń ṣe fún eyín. Nítorí ìdí èyí, mi ò kí ń jẹ ẹ́, mi ò sì kí ń rà á fún yàn, mi ò de kí ń gbà kí ènìyàn rà á fún mi.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ àlá tí mo bá lá, mo máa ń rántí. Ni ọ̀pọ̀lọpọ̀ gbà, mi ò kí ń lá àwọn àlá ní ńlá. Sé pé àwọn àlá kékèké bí i kí ń máa jẹun lójú orun, òun ni mo máa ń lá. Mo dẹ̀ máa ń rántí dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà, mo máa ń rántí. Mi ò kí ń sọ àlá mi fún ẹni kankan. Mi ò sì kí ń sọ ohun tí mo bá rí ní ojú àlá mi fún èèyàn. Ṣùgbọ́n fún ara mi, mo mọ àlá tí mo máa ń rí. Kódà lẹ́yìn ọ̀sẹ̀ kan, mo ṣì le rántí.

Rara, ibi tí mo fẹ́ràn lọ jù kí n má wà, o ni kí n má wà nínú mọ́ṣáláṣí. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo máa ń ṣe nínú mọ́ṣáláṣí. Mo lè máa tún mọ́sálásí ṣe, mo lè máa kírun, mo lè máa ka àlùkuràánì. Mọ́ṣáláṣí jẹ́ ààyè tí mo fẹ́ràn si, tí ọkàn mi máa ń balẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti wà níbẹ̀. Ìgbà mìíràn sì wà tí kò bá sì nkankan tí mò ń ṣe nílé tí ó sì sì ẹnì kankan tí mo fẹ́ bá sọ̀rọ̀, mo lè wọ inu mọ́sálásí lọ láti lọ sùn àbí láti lọ ka ìwé mi.

Rárá, mi ò ní ẹ̀rọ olùgbọ̀n lọ́ nínú ilé mi. Inú ilé mi ó wà ní òfo ofìfo báyìí. Mi ò tí ì ra ẹ̀rọ kankan sí inú ilé mi. Níwònba ígbà tó jẹ́ pé èmi nìkan ni mò ń sì gbé ilé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń lò, àwọn nǹkan tí ó jẹ́ nǹkan tó ṣe kókó bíi bẹ́ẹ̀dì, àga.

Rárá mi ò mọ̀ bí a ti ń pẹja. Mo mọ̀ bí a ti ń pẹja, bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń pẹja. Ṣùgbọ́n àwọn ẹja tí mo máa ń pa, àwọn ẹja kéékèèké bí i àwọn ẹtí a máa ń fi ìwọ̀ ẹlẹyo kan kan mú. Ṣùgbọ́n ẹlẹ́ja, kí a máa pa ẹja fún títà, mi ò mọ̀ nípa ìyẹn títí rẹ̀. Ṣùgbọ́n àwọn ẹja kéékèèké tá a máa ń sin nílé bíi ẹja aborí, mo mọ àwọn yẹn pa. Tí o bá ti ju ìwọ̀ kékeré sínú odò, tí mo mú ẹyọ̀kan jáde, ìgbà yẹn màá pa á.

Eyin ò kí ń fọ́ mi, bẹ́ẹ̀ni, eyín ò kí ń fọ́ mi. Eyín mi dúró rege torí pé mi ò kí ń jẹ àwọn nǹkan tó máa ń bẹ eyín jẹ́ bí à ń jẹ gọ̀mù, bí a ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ṣúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbí máa jẹ ǹkan gbígbóná, mi ò kí ń jẹ́, mi ò kí ń jẹ gúọ̀mù, so eyín mi ó dúró rere, kò kí ń fọ́ mi.

Rara, mi ò fẹ́ràn kí n máa ṣe ìpàdé lórí fóònù nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìpàdé ní orí fóònù ó máa ń bí kọ̀nù kọ̀ họ̀ sílẹ̀ bíi kí a máa já ọ̀rọ̀ mọ́ra wá lẹ́nu. Eléyìí yóò fi ìgbà láyé sílẹ̀ fún olùdarí ìpàdé láti máa ṣe ìyangàn láàárín àwọn olùpàdé àwọn tí wọ́n wà níbi ìpàdé yẹn. Ní paapá jú lọ to bá jẹ́ pé àwọn ìpàdé ti ibiṣẹ́, so àwọn ènìyàn ó ní láti máa nawọ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan léyìí tí ẹni tí ó ń bá darí ìpàdé yóò máa ṣàyẹ̀wò àwọn tí ó bá nífẹ̀ẹ́ sí torí ìdí èyí mi ò fẹ́ràn kí n máa ṣe ìpàdé lórí fóònù.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ìkan nínú àwọn ènìyàn tí ó máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù. Mo ti máa ń jí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti bí aago mẹ́ta ìdájí. Èleyi yóò fún mi ní àǹfààní láti kí ìrun tí à ń pè ní ìrun tajude. Ní ìgbà tí mo bá kí tajude tán, mo wá tó lè sun padà. Kín tun wá jí ní aago márùn-ún láti kí ìrun àárọ̀ kutu. Ṣùgbọ́n nípa titi tajude yẹn, mo máa ń rii pé mo jí ní ago mẹ́ta ó kéré jù tàbí tó bá sún síwájú bíi aago mẹ́rin sí mẹ́rin àbọ̀. Màá ti tètè jí tí máa ṣi ṣe àwọn nǹkan tí máa ki'run tí máa si ṣe àwọn nǹkan to yẹ kí ń ṣe.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún ìtúnnu àwẹ̀. Ọdún ìtúnnu àwẹ̀ ni ọdún tí a máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá parí àwẹ̀ Ramadan. Ọdún iyẹn ni mo fẹ́ràn jù lọ nítorí ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sí ẹ̀yìn ni a máa ti gba àwẹ̀ tí ara máa ti fún ra, tí ara máa ti fún rò. Ṣùgbọ́n ní ọdún àwẹ̀, a máa ní láti jẹ nǹkan tí inú wa sì máa wà dùn. Kò sí rẹpẹtẹ ní ọjọ́ náà nítorí pé kò kín ṣe ọdún tí a gbúdọ̀ pa ẹran iléyá. Èyí jẹ́ ọdún tí mo fẹ́ràn jù lọ.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ dáhùn ìpè fọ̀nù ní ibi iṣẹ́ mi, màá jáde síta. Fọ̀nù mi ò ti wà ní silent ṣùgbọ́n tí mo bá wojú rẹ̀ tí mo bá rí pé ó ń ring, màá ní láti jáde síta láti lọ gbé ìpè ni. Torí kò sí ìgbà láàyè fún wa ní ibi iṣẹ́ mi láti lo foonù àbí láti gbé ìpè.

Rara, mi ò fẹ́ràn kí n máa ṣe iṣẹ́ ní ìta gbangba. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn kó máa wà ní ìdákẹ́ jẹ́jẹ́ púpọ̀, kó máa wà, mo jẹ́ ẹnìkan tó bà ní, tó fẹ́ràn kó máa wà ní ibi tí kò sí ariwo, tí kò sì kí n láì kí àwọn èèyàn kí wọ́n máa rí dáradára. So, fún ìdí èyí, kí n máa ṣiṣẹ́ ní ìta kò, mi ò fi, mi ò fi bẹ́ẹ̀, mi ò fẹ́ràn rẹ̀ rárarára. Kí n wà níbi tó dákẹ́ rọ̀ ni mo máa ń fẹ́.

Mo máa ń fà ní ìgbàkígbà tí ayé bá yọ, so ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò-- tí ayé bá sá ti wà, náà ni tí ó bá ti jẹ́ tí ó bá ti wà fún mi láti fà, náà ni mo máa ń fà.

Ní òwúrọ̀ tí mo bá jí, bí mo ṣe máa ń jí ọ̀pọ̀lọpọ̀ igbà, àláàmù ló máa ń jí mi. So tí mo bá ti ṣẹ́tì àláàmù lórí fóònù mi, ọ̀un ni yoo tó bá ti dún, ọ̀nà sì ni mà á jí.

Rárá, mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ó jẹ́ èyí tí, tó bá ti, tí ìgbàgbọ́ kan bá ti wà tí a máa tí ń gbé láti ibì kan sí ibì kan, original, ó máa ń ayẹ, ayẹwo máa ń dọ́kù, ó máa ń bá èyí tó jẹ́ ìjìnlẹ̀ gangan. So fún ìgbà pípẹ́, so ìgbà, ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ mi ò ní ìgbàgbọ́ sí.

Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí. Ó máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá kọ́kọ́ dé àdúgbò kan àbí ìlú kan tí mi ò bá tí mọ ibẹ̀ dáadáa. Mo jẹ́ ẹnìkan tó máa ń rìnrìn àjò ní ọ̀pọ̀lọpọ̀, so tí mo bá kọ́kọ́ dé ibì kan ní ìgbà àkọ́kọ́, kí ó tó lè mọ̀ mi lára láti mọ ibi ibẹ̀, ó máa ń pẹ́ díẹ̀ torí mi ò ní ojú ọ̀nà. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń sọnù.

Ti mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ wàásí láti ọ̀dọ̀ àwọn àáfà mi. Tí mi ò bá rí wàású gbọ́, mo máa ń play àlùkọ́ràán ti àwọn olùkà àlùkọ́ràán tí wọ́n ti ka, tí wọ́n ti kọ́ kalẹ̀. Òó ni mo máa ń sábà gbọ́ ní gbogbo ìgbà tí mo bá ti wà nínú mọ́tò.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára ní ìgbà tí mo bá jẹun. Alákọ̀ọ́kọ́, nígbà tí mo bá jẹun, mo máa ń ríi wípé oúnjẹ tó wà níwájú mi ni mò ń jẹ. Tí mo bá jẹ èyí tó wà níwájú mi tán, ni mo máa jẹun níwájú mi. Ẹlẹ́ẹ̀kejì, màá ríi pé oúnjẹ tí mò ń jẹ kò bó sílẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, màá ríi pé mo gbé oúnjẹ tó wà lẹ́nu mi mì kí ó di pé mo bu omi mu. Ẹlẹ́ẹ̀kẹ́rin ni pé, màá rí i wípé oúnjẹ tí mò ń jẹ, mo parí rẹ̀ tí ìka mi tí ó sì mo on tónítóní.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń fi àsìkò ọ̀rùn mi sí aago kan àbọ̀ ọ̀sán títí di aago mẹ́rin ìrọ̀lẹ́. Mo fẹ́ràn kí ń máa sùn ní àwọn àsìkò yìí gidi gan, tí ó jẹ pé tí mo bá ti sùn, ara mi ó sì balẹ̀ ní àsìkò náà tí mo bá ti sùn tí ara mi ó sì balẹ̀ tí nígbà tí mo bá jí tí máa sì tún fẹ́ refresh.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá, àgbàlá òjò ní inú ọgbà ilé wa. Eléyìí ó jẹ́ ǹkan tí a gbé síta láti máa fi gba omi òjò ní gbogbo ìgbà tí òjò bá ń rọ̀. Àwọn omi tí a bá gbà la máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí kò bá sí òjò àfi tí kò bá sí omi.

Àwọn ojú òpó ayélujára tí ó wà ó pò àwọn ni bí, kọ̀m̀pútà, ẹ̀rọ ìléwọ́, laptop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, iPad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tí mo ní òun ni fóònù àti laptop tí mo máa ń lò ní gbogbo ìgbà.

Bí mo ṣe máa ń múra fúnlẹ̀- sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi ni wípé àkọ́kọ́ gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ pẹ̀lú oníbàárà mi, màá ti kọ́ ká lẹ́lẹ̀ tí màá sì ti mọ gbogbo nǹkan tí mo fẹ́ sọ. So nígbà tí èmi àti oníbàárà mi bá pàdé, màá mọ nǹkan tí màá sì sọ tó jẹ́ pé mi o kan ni màá sọ̀rọ̀ lórí àbí tí màá wá gbàgbé gbogbo nǹkan tó yẹ kí n sọ nígbà tí a bá ti ṣe tán. So gbogbo nǹkan tí èmi àti oníbàárà mi bá fẹ́ kọ́ màá ti-- ká bá fẹ́ sọ, màá ti kọ sílẹ̀.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń ṣe láti tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Alákọ̀ọ́kọ́ máa ríi pé mo mọ iṣẹ́ tí mò ń ṣe dáradára. Lẹ́yìn ìgbà tí mo bá ti mọ iṣẹ́ tí mò ń ṣe dáradára, máa fi tọkàntọkàn ṣe iṣẹ́ náà, máa sì lo gbogbo agbára tó wà ní ìkápá mi láti ríi pé mo ṣe tí ó sì dára ju àwọn akẹgbẹ́ mi lọ.

Èmi kò fẹ́ràn láti máa gbọ́ orin kankan. Ohun tí mo fẹ́ràn láti máa gbọ́, oun ní kí n máa gbọ́ wàási tí àwọn àlùfáà ti kọ̀sílẹ̀, àbí kí n máa gbọ́ al-quran tí wọ́n ti ka sílẹ̀, àbí kí n máa gbọ́ àwọn ìtàn nípa àwọn ẹni re àti ipa ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ sí ẹ̀yìn.

Bẹ́ẹ̀ni, mi ò ní ètò ààbò kọ̀m̀pútà tí wọ́n ti ṣe fún wa níbi tí mò ń ti ṣiṣẹ́. Tí ǹkankan bá ṣẹlẹ̀ sí àwọn kọ̀m̀pútà tí à ń lò ní ibi iṣẹ́ wa, àwọn alámọ̀jútó rẹ̀ wọn ó ti kọ̀ sílẹ̀, wọ́n ó sì fi ránṣẹ́ sí àwọn tó wà ní ipò ìdábòbò wọn tí wọ́n ó sì ṣe ètò bí ó ṣe yẹ kó lọ.

Rárá, èmi ò mọ àmì ìràwọ̀ mi àti wípé mi ò ní ìgbàgbọ́ nínú àmì ìràwọ̀. Mo wà gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá mi. Gbogbo ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀ sí mi, mi ò mọ̀, ṣọ gbogbo ohun tó bá sì ti ṣẹlẹ̀, mo gbà pé bó ṣe yẹ kí ó rí, náà ló ṣe rí fún mi yẹn. Mi ò mọ̀, mi ò ní ìgbàgbọ́ nípa àmì ìràwọ̀, ṣọ mi ò mọ àmì ìràwọ̀ mi.

Mo máa ń fọ aṣọ mi ní ó kéré jù ẹẹ̀mejì lọ́sẹ̀. Alákọ̀kọ́ ni ijọ́ tí-- ọjọ́ tí mo bá kọ́kọ́ free láti tí mo bá lọ síbi kankan tí mo lọ ibi iṣẹ́, ìyẹn ọjọ́ Àlàmísì. Then ijọ́ kejì ni ọjọ́ Monday, tí ọjọ́ tí mò-- tí màá lọ síbi, ọjọ́ kẹta tí mo bá lọ sí ibi iṣẹ́. Àwọn ọjọ́ méjèèjì tí mo máa ń fọ àwọn aṣọ mi nìyẹn.

Rárá, mi ò kí ń ṣe ìtọ́jú àwọn ọjà. Àwọn ọjà tí yóò wà ní ìjọba, àwọn ìjọba ti ní àwọn tí wọ́n ń sanwó fún láti máa ṣe ìtọ́jú àwọn ọjà. So kò ní bójú mu mon kí emi náà tun wá bọ́ síbẹ̀ láti má ṣe ìtọ́jú àwọn ọjà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ọjà tí èmi gangan ń tà fún ara mi bíi àwọn adìẹ, mo máa ṣe ìtọ́jú wọn.

Rárá, èmi ò kí ń ṣe igbajede ìgbéjáde kankan níbi iṣẹ́ mi. Ohun ti ó bá mi òhun ní iṣẹ́ tí mò ń lọ ṣe gangan. Nikéte tí mo bá ti parí iṣẹ́ mi, gbogbo a ń ṣe àwọn ayẹyẹ, ìyẹn kò kan émí n tèmi. So mii n kí n bá wọ́n ṣe ìgbéjáde kankan níbi iṣẹ́ mi.

Àkókò tí mo máa ń lọ sùn ni ago mẹ́jọ́, ago mẹ́wàá alẹ́ ni mo máa ń lọ sùn. Mà á dẹ́tètè jí ní dájí, so mo máa ń sùn fún wákàtí mẹ́fà lóojọ́. Ó kéré jù. Eléyìí yóò mú ara mi dá pepé, yóò dẹ̀ mú inú mi dùn láti jí fún iṣẹ́ fún ọjọ́ kejì.

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ nípasẹ̀ pípa lẹ́mọ́ gbogbo nǹkan tí mo lò àti àwọn nǹkan tó yẹ kí n kó gbogbo fáìlì tí mo ti ṣe, màá palẹ̀mọ́, màá kó gbogbo ẹ̀, màá parí iṣẹ́ mi, màá múra titẹ̀ mi náà, màá sì ṣe, màá log out lórí kọ̀m̀pútà tí mo bá lò, màá pa kọ̀m̀pútà mi, màá sì pa gbogbo iná. So tó bá di táṣíìkì tí màá log out tí màá ṣe, màá sì dìde, màá jáde kúrò nínú ọ́fíìsì.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó bá ṣẹ́kù. Eléyìí ni láti fi òpin sí ìmá fi oúnjẹ ṣòfò nílé àbí ní gbogbo ibi tí mo bá wà. So ó tún máa dálé lórí bí wọ́n bá ṣe jẹ kù. Tí wọ́n bá jẹ oúnjẹ náà yànmáyanmá mi ò ní lè jẹ ẹ́, ṣùgbọ́n tí wọ́n bá jẹ oúnjẹ náà wọ́n jẹ tó mọ́ tó sì dáa, màá jẹ ẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọn ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Abiola, that is ọmọ tí a bí sí àsìkò ọlá. Orúkọ mi mìíràn ni Mashood, tí ó túmọ̀ sí Lucky, fortunate, oríire ní èdè Yorùbá. Mashoo jẹ́ orúkọ Lárúbáwá, ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá ni oríire.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé, pàpá jùlọ àwọn iṣẹ́ ilé tó nílò láti mú kí ilé mi wà tónítóní àti àwọn agbègbè mi bí a ń fọ́bọ́, à ń ṣá koríko tó wà ní inú àyíká ilé mi, à ń gbálẹ̀ ẹnu ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo fẹ́ràn kí n máa jẹ èso mańgòrò. Mo fẹ́ràn mọ́ńgòrò nítorí àwọn adùn àti ọ̀pọ̀lọpọ̀ èròjà aṣaralóore tó wà nínú rẹ̀. Mańgòrò jẹ́ èso tó dùn tí mo sì fẹ́ràn kí n máa jẹ gidi gan. Mo máa ń jẹ tó apẹ̀rẹ̀ mańgòrò méjì ní ìjókòó ẹ̀ kan ní ìbàmú pẹ̀lú bí mo bá ṣe rí sí.

Àwọn èrò mí fún àwọn iṣẹ́ ọjọ́ iwájú, ó jẹ́ ǹkan tí ó pọ̀ gidi gan, mo sì ń ṣe ìkápá bí mo ṣe ní ìkápá mábàáyì láti ríi wí pé mo sì ní àwọn ǹkan tí ọjọ́ iwájú tí ó máa bẹ̀rẹ̀ bí àwọn certificate tó nípa tí màá le lò nígbà tí mo bá ní le ṣiṣẹ́ mọ́ tí ó sì jẹ́ pé àwọn certificate mi àti àwọn ìrírí mi ni màá máa lò nígbà náà.

Rárá, mi ò fẹ́ran kí n máa pín oúnjẹ mi, kí oúnjẹ mi kí n jẹ́ lẹ́ẹ̀kan náà láti bẹ̀rẹ̀ dé òpin. Ṣùgbọ́n kí n máa pín oúnjẹ kélekéle, ìyẹn ò sí nínú àwọn ǹkan tí mo fẹ́ran. Mi ò gba titi kí n máa pín oúnjẹ mi kélekéle, kí n jẹ oúnjẹ mi lẹ́ẹ̀kan níbi tí ó ṣe wà, ìyẹn ni ó tẹ́ mi lọ́rùn.

Ọ̀pọ̀lọpọ̀ àṣálẹ́ mo máa ń wà ní ibi iṣẹ́ tí mo máa ń ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ tí mi ò kí n lọ sí ibi iṣẹ́, màá wà ní ìta gbangba ilé mi tí màá máa wo àwọn èrò tí wọ́n ń lọ àti àwọn èrò tí wọ́n ń bọ̀. Ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jù ní ìgbésí ayé mi. Àtíkò ìrọ̀lẹ́ àṣálẹ́ mọ́ alẹ́ yẹn tí pàápàá jùlọ níbí ọwọ́ aago mẹ́rin sí aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́

Ọ̀pọ̀lọpọ̀ àkókò tí mo bá wà ní inú ilé, mò ń máa ń ka ìwé mi tàbí kí ń máa tẹ fónù mi, tí mi ò bá rí kankan ṣe nínú méjèèjì, màá sùn tàbí kí máa ṣiṣẹ́ ilé. Mo fẹ́ràn kí máa sùn púpọ̀ ní àkókò tí mo bá wà nílé, ṣùgbọ́n ìwé náà kò kí ń já ní ọwọ́ mi, pàápàá jù lọ àwọn ìwé tó ní ṣe pẹ̀lú ilé kéwú mi.

Bẹ́ẹ̀ ni, mo mọ̀ bí a ṣe máa ń ká àwòrán sílẹ̀, pàápàá jùlọ àwòrán tí ó níṣe pẹ̀lú àwọn ǹkan tí kò ní ẹ̀mí. Mo mọ bí a ṣe ń ká wọn sílẹ̀, mo sì fẹ́ràn kí n máa ká irú àwòrán bẹ́ẹ̀ sílẹ̀. Mo láìké kí n máa wo ohun tí Ọlọ́run dá ní ọ̀pọ̀lọpọ̀ igbà, bíi òkúta, àwọn òkè, àti àwọn ewé tí Ọlọ́run dá.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀ gidi gan, tí mò ń sì ń sa ipá láti mọ àwọn iṣẹ́ náà. Àwọn bí gẹ́gẹ́ bí n tí ibi iṣẹ́ mi dá dúró le lórí, àwọn bí wọ́n sì máa ń bá àwọn customer sọ̀rọ̀ ní ọ̀nà àrà gẹ́gẹ́ bí AI, bí wọ́n sì máa ń lo AI ní àwọn ibi iṣẹ́ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Àwọn nǹkan tó wà ní àpò ọwọ́ mi ni ID card mi, àwọn báàgì, àwọn ID card mi, owó àti kọ́kọ́rọ́ ilé mi pẹ̀lú fóònù mi ni àwọn nǹkan tó wà nínú àpò tí ó wà ní ọwọ́ mi báyìí.

Iṣẹ́ tó kẹ́yìn tí mo ṣe ó jẹ́, ìgbéyewó rẹ̀ jẹ́ èyí tó dára jù, tí mo sì ní ìfẹ́ sí, tí inu mi dùn pé èmi náà ni mo ṣe iṣẹ́ yìí torí gbogbo nǹkan tí ó yẹ kí n fi ọwọ́ bà níbẹ̀ ni mo fi ọwọ́ bà, gbogbo nǹkan tí ó yẹ kí n ṣe níbẹ̀ ò ní mo ṣe tí gbogbo ẹ sì dán mọ́rán mọ́rán, bió sẹ́ yé kió rí.

Mo fẹ́ràn kí e máa wọ ìbọsẹ̀ tí kò ju ebi ojúgun mi lọ. Èyí ti ó bá jẹ́ dúdú ní àwòrán. Mo fẹ́ràn rẹ̀ kí n máa wọ, tí inú mi sì máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Pápa jùlọ ní àsìkò òtútù tí gbogbo ǹnkan bá tutù tí ilẹ̀ dá, mo fẹ́ràn kí n máa wọ ìbọsẹ̀ mi.

Rárá, mi ò kí ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, ṣùgbọ́n ìgbà mí wà tí ó bá bùkátà kí n ṣe ìwádìí bóyá mo fẹ́ tún bá wọn ṣe papọ̀ níbi ǹkan mìràn. So, yóò bùkátà kí n ṣe ìwádìí nípa bí wọ́n ṣe máa ń ṣe àti bí ìwà wọn ṣe rí so that má lè mọ ǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú wọn ní àkókò náà.

Ó kéré jù tí mo máa ń lo fóònù mi lójúmọ́ yóò tó wákàtí kan, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ igbà, ó máa ń tóbi wákàtí márùn-ún sí wákàtí mẹ́wàá tí mo máa ń lo fóònù mi ní ojúmọ́. Téèlé dá lé lórí bí iṣẹ́ bá ṣe wà sí fún mi láti ṣe ní orí fóònù mi bí àwọn iṣẹ́ tí mo ń ṣe ní orí WhatsApp.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, pàápàá jùlọ tí wọ́n bá ṣiṣẹ́ kọjá iye aago tó yẹ kán ṣiṣẹ́, tí wọ́n bá sì ṣiṣẹ́ tán tayọ ààlà tàbí ìgbà mẹ́wàá tí oṣù bá dá sí méjì tí mo ti rí pé wọn ò ní owó mọ́ bóyá wọ́n pẹ́ dé ibi iṣẹ́ tí wọ́n mú oríṣìíríṣìí, oríṣìíríṣìí ẹ̀sùn wá, ṣo máa ní láti fún wọn ní owó kún owó wọn.

Mi ò kí ń mu ice cream, mi ò mu ice cream rí, ṣò mí mọ adùn kankan tó wà nínú rẹ̀. Ṣùgbọ́n ìgbà tí ó ti bí mi ní ìbéèrè nípa rẹ̀ yìí, màá nífẹ̀ẹ́ láti gbéyẹ̀ wò láti mọ bí ó ṣe dùn sí, àti ǹkan tí àwọn ènìyàn máa ń rí níbẹ̀.

Mi ò fẹ́ràn kí, mi ò fẹ́ràn kí n máa lo ẹ̀rọ ìgbésokè. Mi ò fẹ́ràn rẹ̀, àti pé kò ṣe ǹkan tí gbogbo ẹ̀yàn máa ń rí níbi tí mo wà. So, ó máa, ó bùkátà lórí ibi tí mo bá tún máa wà tí ero ba ṣe pọ̀ sí. Na ló máa sọ boya máa lo àbì mi nilo.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí mo bá lérò fún ìlera ara mi, pàápàá jùlọ tí o mo bá gburò pé o fẹ́ rẹ̀mí fẹ́ẹ́rẹ́fẹ́. Màá ní láti jẹ oúnjẹ tí mo mọ̀ sábà jẹ, ọ̀hun nà náà ni sẹmo àbí ìrísì pẹ̀lú ata. Tí ma jẹ ẹ́, ó máa sábà lu òǹsàbà bi láti mú ara mi yá.

Mo máa ń ṣe àyẹ̀wò ìmélì mi ní bí ẹmẹ́ẹ̀jọ̀ sí ẹmẹ́wàá, ní ọ̀sẹ́ àbí ní oṣù, mo máa ń ṣe àyẹ̀wò ìmélì mi. Mo fẹ́ràn kí n máa ṣe é ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí inú mi sì máa ń dùn ní àkókò tí mo bá fẹ́ lọ ṣe é.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra nǹkan lórí Jiji, lórí Jumia àti lórí AliExpress. Ni ọ̀pọ̀lọpọ̀ igbà, àwọn nǹkan tí mo ṣì máa ń rà wọ́n máa ń da tán máa jẹ́ nǹkan tí inu máa ń dun sí. Ni gbogbo ìgbà tí mo bá ti rà wọ́n, ó yára, ó dẹ̀ dùn rí, èèyàn si tún ti wà mo yé rẹ̀. Kò sí pé boya won ń gbà yàn àbí i won fiye kún iye owó rẹ̀ torí gbogbo àgbáyé ni yóò ti rí i.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé gidi gan. Akẹ́kọ̀ọ́ ni mí tí mo sì jẹ́ akẹ́kọ̀ọ́ masters ìwé kejì. Mo fẹ́ràn kí n máa ka ìwé gidi gan. Kódà nígbà tí mi ò tí bẹ̀rẹ̀ sí ní máa kọ́ ẹgbẹ́rẹ́ masters mi tí mo wà ní undergraduate, wọ́n máa ń sọ mí lẹ́nu torí mo máa ń ka ọ̀pọ̀lọpọ̀ ìwé. Gbogbo ìwé tí mo bá ṣèlérí, ó máa wù mí kí n ka wọ́n. Mo fẹ́ràn kí n máa wá ìmọ̀ torí ìdí èyí, mo sì fẹ́ràn kí n máa ka ìwé gan. Gbogbo ìmọ̀ tí mo máa ń wá ó dá le ló lórí ìwé tí mo bá ka.